Mo fẹ́ràn kí n máa wọ casual dress. Aṣọ tí ẹ̀yàn wọ tá kan ṣeré jáde. Mo dẹ̀ láì kí aṣọ, àwọn aṣọ Yorùbá tó jẹ́ bí i aṣọ òkè, aṣọ òfì, àwọn aṣọ bẹ́ẹ̀ yẹn ó máa ń dùn wọ. Ó máa ń dáa lára teyán bá wọ̀. Àwọn aṣọ bẹ́yẹn dára. Àwọn nǹkan bẹ́yẹn mo dẹ̀ láì yá. Àwọn aṣọ yen mo láì ki, mo dẹ̀ tún láì kí àwọn aṣọ òyìnbó náà, bí i súùtù, bí i jákẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ìgbésókè, èrọ ìgbésókè, àwọn ọ̀nà tí wọ́n lè gba láti tẹ̀síwájú, àwọn ọ̀nà tí wọ́n lè gba láti jẹ́ kí wọ́n sì ń gán dáadáa, àwọn ọ̀nà tí wọ́n lè gba láti jẹ́ kí wọ́n tẹ̀síwájú nínú ohunkóhun tí wọ́n bá ń dáwọ́lẹ́. Àwọn yìí jẹ́ ọ̀rọ̀ tí mo máa ń bá àwọn ènìyàn sọ ní ọ̀pọ̀ ìgbà.

Irú bàtà tí mo máa ń like láti wọ̀ ni àwọn bàtà tí ó bá jẹ́ bàtà olókùn tayepe, èèyàn máa fi okùn so, tí ó jẹ́ pé ó máa gan lẹ́ẹ̀ díẹ̀. Mi, mi ò like àwọn bàtà tí won kí n fi okùn so. Àwọn bàtà tí won kí n fi okùn so yẹn ké mi, mi kin feel e lẹ́sẹ̀ kí ó wà òkay bí àwọn ẹyi tí wọ́n baa fi okùn so. Ó máa le géégé, èèyàn de máa wò ó máa le move, bo bá ṣe yẹ kó move.

Mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan gidi gan. Gbogbo ǹkan ni mo máa ń organize. Tí mo bá fẹ́ lọ sí ibìkan, màá ti plan rẹ̀ kalẹ̀. Tí mo fẹ́ ṣe ǹkan kan, màá plan rẹ̀ kalẹ̀. Irú òní bàyí ni sin, mo ti ní time tí màá ṣe gbogbo ǹkan tí n báa fẹ́ ṣe. So èeyàn, èeyàn tó bá ní ọ̀pọ̀lọpọ̀ ló gbọdọ̀ máa bẹ̀, ló gbọdọ̀ máa ṣe tò gbogbo ǹkan tó bá fẹ́ ṣe. Ǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ nínú ayé àbí ǹkan tó bá fẹ́ ṣe, ó gbọdọ̀ máa ṣe tò rẹ̀ kalẹ̀. Bó bá fẹ́ lọ sí ibìkan, kó ṣe tò rẹ̀. Bó bá fẹ́ ra ǹkan, kó ṣe tò rẹ̀. Gbogbo ǹkan tó, gbogbo ǹkan tó bá yẹ kí èèyàn ò ṣe, lóyẹ kó máa fi ètò ṣe.

Mo máa ń kọ́ oríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣiríṣi ǹkan ni mo ti kọ́. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ ìmọ̀ nípa crypto. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ ìmọ̀ nípa bí a ṣe ń pa ìròwó. Orí Íńtánẹ́ẹ̀tì mo ti kọ́ ìmọ̀ nípa bí a ṣe ń lo Google Expo. Oríṣiríṣi ǹkan ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Nígbẹ̀yẹn ọtí ẹ̀ ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì kò le jẹ́ tuntun. Ẹ̀, gbogbo àwọn tó jẹ́ ayé, ará ayé sì ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa, èyí tí àwọn òyìnbó mọ̀ sí terms and condition. Kò sí mo ṣe fẹ́ agree sí nǹkan tí mi ò ní kókó ka àwọn àdéhùn tó bá wá nibẹ. Tórí àdéhùn ṣe pàtàkì ní òde òní. Àdéhùn ti eniyan o bá ye àdéhùn wò tó bá lọ fi ọgbọ́ ọwọ́ sí àdéhùn tí ó yẹ kó bọwọ̀ sí, ó lè fa ẹjọ́ ilé ẹjọ́ ní ọjọ́ iwájú èyí sì tí kò dára.

Ìgbà tí mo kẹ́rìnsùnkún bá wò, ewó ń tiẹ̀ pelu Pelu ìgbà tí mo kẹ́yìnsùnkún, ó ti ṣe díẹ̀ tí mo ti sunsunkún bọ̀. Ní bí oṣù kan sẹ́yìn, ní bí ọ̀sẹ̀ mẹ́lòó sẹ́yìn, mo sunkún gbẹ̀yìn. Torí mo rántí awon ǹkan tí mo ti là kọjá, ó dẹ́dùn mi gan. Mo bẹre ṣi sunkún sọlọ́run.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù. Èyí tí mi ò ní wulẹ́ kúrò nínú ilé mi rárá. Èwo ni a a buronọ máa lọ sí ọ̀nà jíjìn nígbà tí nǹkan ta fẹ́ sọ, a lè sọ ní online. Ká sọ lórí fóònù wa, ẹlomii a fi ìpàdé sí bí 30 km away. Ṣùgbọ́n nǹkan ta fẹ́ sọ, a lè sọ lórí fóònù. So, mo fẹ́ran ìpàdé orí fóònù ká sọ nǹkan ta fẹ́ sọ, ká dé make agreement.